Oríṣìíríṣìí ènìyàn, báwo ni mo ṣe máa ń ran ènìyàn lọ́wọ́? Oríṣìíríṣìí ọ̀nà ni mo fi máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Tí mo bá rí ẹni tó ní ìdojúkọ, n ó gbìyànjú láti su mo wọn láti bèrè ìbéèrè kí n lè mọ ọ̀nà tí màá fi mò, gbà ran wọn lọ́wọ́. Màá bèrè gbogbo àwọn ìgbésẹ̀ tán tí gbé lórí ohun tó ń dojúkọ, kí n lè mọ ọ̀nà tí èmi ó fi gbà ran wọ́n lọ́wọ́. Tí wọ́n bá sì ti ṣàlàyé fún mi ìdojúkọ wọn, n ó wá yàn ọ̀nà ee fún wọn lẹ́sẹẹsẹ ẹ, ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún wọn. N ó sì bẹ̀rẹ̀ sí ní ṣè ìrànlọ́wọ́ náà fún wọn pẹ̀lú sùúrù àti ìbéèrè látẹnu wọn. Torí ìbéèrè tí mo bá ń béèrè lọ́wọ́ wọn àti dáhùn tí wọ́n bá ń fún mi, yóò ṣe atọ́kùn sí ọ̀nà láti ran wọ́n lọ́wọ́ ní kíákíá àbí irú ìrànlọ́wọ́ tó yẹ fún ohun tí wọ́n nílò mi fún. Ọ̀nà wọ̀nyí ni mo fi máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́.

Ṣé mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Hmm ìbéèrè yìí kì í, bẹ́ẹ̀ ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí Íńtánẹ́ẹ̀tì jẹ́ àgbáyé lọ́tọ̀ tó jẹ́ pé ohun gbogbo tó bá rú ọ lójú lọ sórí Íńtánẹ́ẹ̀tì yóò fi ìdáhùn sí gbogbo ohun tí ń já'ni láyà àbí tó ń mú ni pòrùrù ọkàn, àbí tó ń mú ni máa bèèrè bèèrè pé báwo ni ó ń ṣe ṣe. Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ́ oríṣiríṣi ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì ti là mí lóye, ó ti ṣe atọ́nà sí gbogbo oríṣiríṣi ǹkan tó ń bà mí lẹ́rù àbí tí mo need ìdáhùn fún. Íńtánẹ́ẹ̀tì tóbi, Íńtánẹ́ẹ̀tì dára, Íńtánẹ́ẹ̀tì ti wúlò fún mi ní gbogbo ọ̀nà. Ni ọ̀nàkọna ni Íńtánẹ́ẹ̀tì ti gba wúlò fún mi, tó ti gba dáhùn sí ìbeere ọkàn mi, tó ti gba ṣe atọ́nà sí ohun tó rú mi lójú. Mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé mo máa ń jẹ gọ́ọ́mù? Mi ò fẹ́ràn sí láti máa jẹ gúọ́mù torí ó máa ń ba eyín jẹ, ó sì máa ń ba àti sọ̀rọ̀ jẹ́ fún èmi gẹ́gẹ́ bí ẹni kan. Mi ò fẹ́ràn láti máa jẹ gúọ́mù rárá. Mi ò kí ń jẹ gọ́ọ́mù. Ó máa ń ba eyín jẹ, ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá fún ara. Nítèmi o, mi ò fẹ́ràn láti máa jẹ gọ́ọ́mù. N ò sì jẹ gọ́ọ́mù torí eyín mi ṣe pàtàkì sí mi. Mi ò fẹ́ kí ǹkan kan kó yọ eyín mi lẹ́nu. Mi ò fẹ́ràn gọ́ọ́mù jíjẹ rárá. Mi ò kí ń máa jẹ gúọ́mù rárá.

Ṣe mo maa n wọ ohun ọ̀ṣọ́? Bẹẹni, mo fẹ́ràn láti máa wọ ọ̀ṣọ́ yeye nítorí arábìnrin ni mí, mo sì fẹ́ràn láti máa ṣoge. Mo fẹ́ràn ohun ọ̀ṣọ́, aṣaralóge, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́, yẹti eti, kí n ṣerun mi, kí n fi ìlẹ̀kẹ̀ sí. Mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ torí o maa n gbé ni lárú gẹ, o maa n da ìyì bo ni, o sì maa n jẹ́ kí ẹwà èèyàn kó tún pọ̀ sí. O sì maa n fa ìfẹ́ mọ́ra. Bí èèyàn bá n lọ ní gboro, ohun ọ̀ṣọ́ yẹn yóò jẹ́ kí àwọn ènìyàn kó máa wo yàn nítorí ó gbé ẹwà jáde. Mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́.

Ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni. Ìràwọ̀ jẹ́ ohun tó máa ń múni ẹni dùn, á jẹ́ kí ènìyàn mọ bí Olúwa ṣe tóbi tó, á jẹ́ kí ènìyàn ronú jinlẹ̀, á jẹ́ kí ènìyàn kí agbègbè ènìyàn kó wuni, á jẹ́ kí ènìyàn ronú lọ gòòró lọ pé ohun tó lágbára ni Ọlọ́run dá yìí. Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀. Ó fún ni ní òye, ó máa ń fún ni ní ìmọ̀. Àwọn ìjìnlẹ̀ ohun tí ènìyàn ò mọ̀, ìràwọ̀ máa ń tú jáde, ó máa ń jẹ́ kí ènìyàn mọ̀. Mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ṣé mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ohun tí ẹni yen nílò lẹ́sẹ̀kẹsẹ̀ láti yanjú ìṣòro tí ó ń dojú kọ lẹ́sẹ̀kẹsẹ̀. Mi ò kí n fi falẹ̀, mi ò kí ń ṣe ìmẹ́lẹ́ láti ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ènìyàn torí ìrànwọ́ àkọ́kọ́ ṣe pàtàkì. Yóò jẹ́ kí ẹni oun kò ní gbẹ́kẹ̀lé nínú ẹni, yóò sì padà wá máa bá ni fún ìrànlọ́wọ́. Ó sì máa ń jẹ́ kí ọkàn ènìyàn kí ó balẹ̀ nígbà tí eyan bá rí ẹni tó tètè ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún un ní àkókò láì fi ohunkóhun falẹ̀.

Ṣé o n wọ gíláàsì? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wọ gíláàsì. Mo fẹ́ràn láti máa wọ gíláàsì tí mo bá ń jáde nínú òrùn, torí gíláàsì máa ń dáàbò bo ojú mi. Gíláàsì dẹ́ẹ̀ tí ó máa ń mú ẹwà mi pọ̀ si. Nígbà mìíràn tí mo bá ń lo òde, mo fẹ́ràn láti wọ gíláàsì òde. Yóò tún jẹ́ kí ìmúra mi àti aṣọ mi, yóò tún jẹ́ kó lọ sí òkè si, yóò tún gbé lárugẹ sí. Mo fẹ́ràn láti máa wọ gíláàsì. Bí mo bá sì ń wo ẹ̀rọ amóhùnmáwòrán, mo fẹ́ràn láti wọ gíláàsì náà fún ìdáàbòbò, láti dáàbò bo ojú mi àti láti ṣoge nígbà tí mo bá ń lo òde. Mo fẹ́ràn láti máa wọ gíláàsì.

Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́, ní bí oṣù kan sí ẹ̀yìn, àwọn ọ̀gá ilé iṣẹ́ wa wọ́n kó wa lọ sí ibi kan fún ìrìn àjò iṣẹ́ láti lọ se àyẹ̀wò sí ohun tí ó ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ náà àti pé láti dá àwọn tí ó ṣẹ́ tí wọ́n ṣẹ̀gbà sí ẹnu iṣẹ́ láti dá wọn ní ẹ̀kọ́, láti fún wọn ní òye, láti fún wọn ní ìlànà tí wọ́n ma ma tọ gẹ́gẹ́ bí àwa tí a ti dé ilé iṣẹ́ náà ṣáájú wọn, tí a sì ti ní òye, tí a ti ní ìmọ̀ ṣáájú wọn. Ní bí oṣù kan sẹ́yìn mo rin ìrìn àjò fún iṣẹ́

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ Abiola. Ìtumọ̀ orúkọ mi ni ọmọ ta bí sínú ọlá, ta bí sínú ìkẹ́, ta bí sínú ìgè, ta bí sínú ọrọ̀, ta bí sínú ìgbádùn. Orúkọ yẹn jẹ́ orúkọ tó lágbára, orúkọ tó kó ọrọ̀ bá òbí nígbà tí a bí mi sí ayé. Orúkọ tó mú ìtura bá òbí nígbà tí a bí mi sí ayé. Orúkọ tó mú iyì bá òbí nígbà tí a bí mi sínú ayé. Ìtumọ̀ orúkọ mi ni Abiola, ọmọ ta bí sínú ọlá, ta bí sínú ìkẹ́, ta bí sínú iyì, ta bí sínú ẹyẹ́. Ìtumọ̀ orúkọ mi rè.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Mo fẹ́ràn àwọ̀ pupa nítorí wípé ó máa ń jẹ́ kí n yọ tòò. Tí mo bá wọ aṣọ pupa àbí mo wé gèlè pupa àbí mo wọ bàtà pupa, ó máa ń mú ẹwà mi jáde si. Ó sì máa ń jẹ́ kí ẹwà mi kó tún tàn, ó sì máa ń jẹ́ kí inú mi kó dùn. Ó máa ń jẹ́ kí ayọ̀ mi kí ó kún nígbà tí n bá wọ aṣọ pupa. Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Torí náà mo ṣe fẹ́ràn aṣọ pupa, bàtà pupa, gèlè pupa. Mo fẹ́ràn ǹkan pupa torí ó máa ń jẹ́ kí ẹwà mi kó tàn si.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Fífún òṣìṣẹ́ ní owó àfikún máa ń mú orí yá wọn, ó máa ń mú inú wọn dùn, ó má ń sì jẹ́ kán fi gbogbo okun àti agbára àti ìfẹ́ ṣe iṣẹ́ láì tí ìmẹlẹ́ bọ̀. Ó sì máa ń jẹ́ kí wọ́n mọ̀ wípé èmi náà mọ rìbìrìbì iṣẹ́ tí wọ́n ń ṣe. Ó máa ń jẹ́ kí wọ́n mọ̀ wípé èmi náà ò fi ọ̀rọ̀ wọn ṣeré. Ó sì máa ń jẹ́ kí orí wọn yá nígbàkúùgbà bí ó tilẹ̀ rẹ̀ wọ́n. Nítorí owó àfikún yẹn ó máa ń mú inú wọn dùn, wọn ó tún fẹ́ máa ṣiṣẹ́ síi, wọn ó dẹ̀ fi tọkàntọkàn ṣe iṣẹ́ náà.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè. Nítorí wípé tí mo bá lo ẹ̀rọ ìgbésókè ó máà ń jẹ́ kí n tètè débí tí mò ń lọ. Ó sì ma ń jẹ́ kí ìrìn àjò mi kó yá kánmọ́kánmo láti ráyè ṣe ohun yòówù tókù tí mo ti fẹ́ ṣe láì fi àkókò ṣòfò rárá.

Ṣé o ní àwòrán lára? Mi kò ní àwòrán lára. Mi kò fẹ́ràn láti máa ya àwòrán sára mi rárá torí àgọ́ ara mi ṣe pàtàkì. Èmi kò sì ní ìfẹ́ sí kí ohunkóhun kó fa abáwọn sí àgọ́ ara mi torí emi rí àwòrán lára gẹ́gẹ́ bí àbàwọ́n emi gẹ́gẹ́ bí ẹnìkan. N kò fẹ́ràn rárá láti máa ní àwòrán lára mi. Mo fẹ́ràn kí ara mi kó wà láìní àwòrán kankan.

Ṣé mo fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó. Mo fẹ́ràn jíjó nítorí wípé jíjó tún jẹ́ oun ere ìdárayá fún àgọ́ ara mi. Nítorí pé tí n bá ti gbọ́ ìlù àti orin, ara mi máa ma mísọ́tún mísosí ni. Mo fẹ́ràn jíjó lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń jẹ́ kí ara mi gbé yéké ó sì máa ń jẹ́ kí inu mi dun ó sì máa ń jẹ́ kí ayọ̀ mi kún. Mo fẹ́ràn jíjó lọ́pọ̀lọpọ̀

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Émi kò fẹ́ràn láti máa rọrùn nígbà tí mo bá ń sùn nítorí pé ó máa ń jẹ́ kí ọrùn dùn mí nígbà tí mo bá jí. Mo fẹ́ràn láti fẹ̀gbẹ́ lélẹ̀ tí mo bá ń sùn, ẹ̀gbẹ́ ọ̀tun tàbí ẹ̀gbẹ́ òsì tàbí kí n fẹ̀yìn lélẹ̀. Ṣùgbọ́n mi kò fẹ́ràn láti máa rọrùn nígbà tí mo bá ń sùn nítorí pé ó máa ń jẹ́ kí ẹ̀yìn ọrùn àti igi ọrùn kó máa ro mí nígbà tí mo bá jí.

Ìgbà tí mo fẹ́ràn láti má a fọ aṣọ, ó jẹ́ ọjọ́ ìsinmi, èyí tí ó jẹ́ ọjọ́ tí ì ṣe ọjọ́ tí mo má a n ṣe iṣẹ́ torí ọjọ́ mẹ́fà ni mo fi má a n ṣiṣẹ́ láàrín ọjọ́ méjì láàrín ọ̀sẹ̀. Ọjọ́ ìsinmi sì jẹ́ ọjọ́ tó má a n fún mi ní àkókò láti wà nílé láti ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe pàtàkì jùlọ láti fọ aṣọ mi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo má a n fọ aṣọ.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà jẹ́ òwúrọ̀ àná. Ni òwúrọ̀ àná, mo lọ sí ọjà, mo ra ata, mo rẹja lọ́jà, mo réde lọ́jà, mo répo lọ́jà, mo sì ra àlùbọ́sà ní ọjà. Mo tún ra èso ní ọjà, mo ra òróró ní ọjà, mo sì ra ìsebẹ̀ ní ọjà ní àná àti ẹran ní ọjà. Bẹ́ẹ̀ ni mo ra ẹ̀fọ́ àti eweédú ní ọjà ní àná.

Ṣé mo mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja. Ọ̀rẹ́ mi ní ìgbà kan rí, ó kọ́ mi bí a ti ń pẹja. A máa ń fi oúnjẹ tó lọ́òrùn, a ó fi sínú ìwọ̀n, a ó wá jù sínu omi. Àwọn òórùn oúnjẹ ta fi sínú ìwọ̀ láti mú ẹja yẹn yóò fà wọ́n mọ́ra. Òórùn ẹja yẹn yóò fa ẹja mọ́ra. Òórùn yẹn yóò wá jẹ́ kí àwọn ẹja kí wọ́n kó sínú ìwọ ta jù sínú omi láti mú ẹja. Nígbà tó bá ti kó sínú ìwọ̀ yìí, a ó wá fa gbogbo ìwọ̀ hàn sókè. A ó wá kó ẹja, a ó wá kó sí inú abọ́ ńlá láti pa á láti ṣe ètò rẹ̀.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Bí a bá fún mi ní aago méje, aago mẹ́fà kọjá mo ti dé ibi tí a ti fún mi ní àkókò náà. N kò fẹ́ràn láti máa fi àkókò ṣeré àbí láti máa fi àkókò ṣòfò. Kí ènìyàn máa dé sí ibi iṣẹ́ àbí ibi tí a bá ní kó wá ní àkókò ó ṣe pàtàkì sí mi. Mo máa ń dé gbogbo ibi tó bá yẹ kí n dé ní àkókò láì fi àkókò ṣòfò àbí láì pẹ́ dé rárá.

Èso tí mo fẹ́ràn jù jẹ́ èso tá ń pè ní ọsàn. Ọsàn dára, ó ní èròjà tó máa ń lé àìsàn jìnà ní àgọ́ ara tí ì jẹ́ kí ènìyàn máa lọ sílé ìwòsàn ní gbogbo ìgbà. Bí ènìyàn lọfìkìn, ọsàn ń ṣiṣẹ́ fún, bí ènìyàn ní ibà, ọsàn a máa ṣiṣẹ́. Ọsàn jẹ́ ohun tó ń fún àgó ara ní èròjà tó péye tí máa ń lé àìsàn tàbí ọ̀fìnkìn tàbí òtútù jìnà sí àgó ara, tí ó sì jẹ́ kí ara kí ó máa jí pé pé, èso ọsàn jẹ́ èso tí mo fẹ́ràn láti máa jẹ jù.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà àgbéká ni mo ní tí ènìyàn lè máa gbé kiri lọ ibi tí ó bá wù, tí ó jẹ́ wípé tí mo bá gba ìpè wọ́n ó ráyè, wọ́n sì ó wà níbi gbogbo láti gbé ìpè náà, nítorí gbogbo ibi tí mo bá ń lọ ni mo máa ń gbé nọ́mbà alágbéká mi lọ́wọ́ tí ó sì ṣe pàtàkì láti jẹ́ wípé ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lóòrèkóòrè, kí wọ́n lè rí mi bá sọ̀rọ̀. Nọ́mbà alágbéká ni mo ní, n ò ní nọ́mbà orílẹ̀.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà. Ààbò kọ̀ǹpútà ṣe pàtàkì sí mi nítorí wípé ààbò kọ̀ǹpútà ma ń jẹ́ kí gbogbo ọ̀rọ̀ àṣírí tó wà nínú kọ̀ǹpútà mi kó ní ààbò tó péye. Tí etí kẹta tí ojú kẹta kò sì ní rí kò sì ní kà. Ààbò kọ̀ǹpútà ń bẹ lórí kọ̀ǹpútà mi nítorí mo fẹ́ràn láti má a dáàbò bo gbogbo àṣírí ọ̀rọ̀ àti gbogbo ohun tí mo kó sínú kọ̀ǹpútà mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa sárẹ́. Mo máa ń sárẹ́, mo máa ń sárẹ́ torí ó jẹ́ ìkan lára àwọn eré ìdárayá tí mo fẹ́ràn. Ó máa ń jẹ́ kí ara mi gbé pélé, ó máa ń jẹ́ kí ara mi gbé pẹ́kí, ó sì máa ń jẹ́ kí ara mi fúyẹ́. A jẹ́ kí gbogbo ẹ̀jẹ̀ kó ṣiṣẹ́ dáradára, kò ní jẹ́ kí ọ̀rá kó dúró síbi tí ó yẹ kí ó dúró sí. Nítorí náà ni mo ṣe fẹ́rẹ̀ pé máa sárẹ́ torí eré jẹ́, eré sísá jẹ́ eré ìdárayá tó dára fún àgọ́ ara lọ́pọ̀lọ́pọ̀ ní gbogbo igbà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ torí ago ọwọ́ jẹ́ ohun tí èmi máa ń fi ṣe ẹ̀ṣọ́ ara. Ó máa ń jẹ́ kí ìmúra mi kó tún lọ sókè. Ó ma ń jẹ́ kí ìmúra mi kó tu wuni. Ó sì máa ń jẹ́ kí ìmúra mi kó má dá èmi gan fun ra mi lọ́rùn. Mo sì tún fẹ́ràn ago ọwọ́ torí ó máa ń ràn mí lọ́wọ́ láti máa wo ago, láti wo ìṣẹ́jú àyà, láti wo ìṣẹ́jú àti wákàtí ibi tí mo ń lọ àti ohun tí mo fẹ́ ṣe. Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́.

Mo máa ń fẹ́ràn láti gé irun mi nígbà tí n bá rí pé ọwọ́ irun yẹn ó ti ń rẹ̀. N mo fẹ́ràn láti gé ẹnu rẹ̀ láti jẹ́ kí ó rẹwà kí ó tún lè dúró dáradára kí ojú mi kó tó lè gúnrégé. Mo fẹ́ràn láti máa gé irun mi ní ẹ̀ẹ̀kan ní oṣù láti gé ọwọ́ rẹ̀ tí ó ti rẹ̀ láti fún un ní ẹwà tó tún le, tó tú, tó tún máa jẹ́ kí ojú mi kí ó yọ, kí ojú mi kí ó wuni. Nítorí náà mo ṣe fẹ́ràn láti máa gé irun mi ní ẹ̀ẹ̀kan ní oṣù.

Mo fẹ́ràn láti má a lo ọ̀pá ìfamọ́ra nígbàtí mo bá n mu ohun mímu nítorí wípé kìí jẹ́ kí ẹnu mi kó kan ẹnu òun tí mo n mu. Ẹnu mi yóò wà nínú ọ̀pá ìfamọ́ra nítorí wípé ó ma n dènà àrùn láti gbé ẹnu síbi ìgò. Ṣùgbọ́n tí bá fi ọ̀pá ìfamọ́ra mu ohun mímu mi, àrùn ò ní ṣe mí, àìsàn ò ní ṣe mí, ẹnu mi ò sì ní kan ǹkan tí mo n mu. Ẹnu mi yóò wà nínú dédé ẹnu ọ̀pá ìfamọ́ra. Nítorí náà ni mo ṣe nífẹ̀ẹ́ láti má a lo ọ̀pá ìfamọ́ra nígbàtí mo bá n mu ohun mímu.

Mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Mo fẹ́ràn láti máa wo ètò lórí tẹlifísàn bí eré ìtàgé, eré ìdárayá. Mo fẹ́ràn láti máa wo ètò ìròyìn. Mo fẹ́ràn láti máa wo ètò lórí tẹlifísàn nítorí wípé ó máa ń jẹ́ kí inú mi kí ó dùn, ó máa ń jẹ́ kí ara mi kó dá yágá, ó sì máa ń jẹ́ kí inú mi kí ó dùn nígbà tí ó bá rẹ́ mi. Nígbà tí mo bá ń wo oríṣiríṣi ètò tó máa ń mú nu ẹni dùn tó sì máa ń mú ni rẹ́rìn. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa wo àwọn ètò lórí tẹlifísàn.

Àkókò tí mo si ta agogo ìjí mi ni aago mẹ́rin. Mo fẹ́ràn láti máa jí ní aago mẹ́rin òwúrọ̀ nítorí wípé yóò jẹ́ kí n tètè ṣètò ara mi kí n tó lọ ibi iṣẹ́ ọjọ́ mi. N óò gbálẹ̀, n óò soúnjẹ, n óò túnra mi ṣe, n óò fọ ẹnu mi, n óò sì fọ ara mi, n óò sì ṣètò aṣọ tí n óò wọ̀. Torí náà ni mo ṣe nífẹ̀ẹ́ láti tètè máa jí ní aago mẹ́rin. Aago mẹ́rin ni mo máa ń jí láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi, láti ṣètò gbogbo ohun tó yẹ kí n ṣe kí n tó bọ́ sí ìgboro láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi. Aago mẹ́rin òwúrọ̀ ni mo ṣètò agogo ìjí mi.

Ètò ìdárayá mi bẹ̀rẹ̀ láti bí ka ma rìn lọ sókè rín lo sodo. Mo nífẹ̀ẹ́ sí pé kí n máa rìn fún bí ọgbọ̀n isẹju. Láààrọ̀, ó ma ń jẹ́ kí ara mi kó dára yágà. Ètò ìdárayá mi tún bẹ̀rẹ̀ pẹ̀lú ijójíjó. Mo fẹ́ràn ijójíjó. Mo lè máa rìn kí n máa fi ṣe ètò ìdárayá láàrọ́ kùtùkùtù bí mo ṣe ń lọ òkè tí mo ń lo odò. Bẹ́ẹ̀ ni mò ń jó, ni mò ń kọrin, ni mò ń dárayá. Bi eto ìdárayá mi ṣe rí rí.

Irú kọ̀mpútà tí mò ń lò ní à ń pè ní HP tó sì jẹ́ window 10. Ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ayé gigabyte láti fi ǹkan pamọ́ sí, láti kó ọ̀rọ̀ tó ṣe pàtàkì pamọ́ sí àbí ohunkóhun tó ṣe pàtàkì pamọ́ sí. Kọ̀mpútà mi ó jẹ́ kọ̀mpútà tó dánmọ́rán, ó ń ṣiṣẹ́, ó tuntun, ó sì ń ṣe ṣaṣaṣa.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá ń sín ni pé ń ó fi ọwọ́ bo ẹnu mi. Kí n tó fi ọwọ́ bo ẹnu mi, ń ó kọ ẹnu sẹ́gbẹ̀ẹ́ kí n má ba à sín si àwọn tó bá wà ní agbègbè mi lára. Ń ó fi ọwọ́ bo ẹnu mi tàbí aṣọ tí kò bá sì sí aṣọ ń tòsí mi, ń ó fi ọwọ́, ń ó fi bo ẹnu mi nígbà tí mo bá ń sín. N ò sì ní sọ̀rọ̀ nígbà tí mo bá ń sín kí sísí yẹn kó lè tètè lọ lè.

Ìgbà kú gbà ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Mi kò kín ń jẹ́ kí epo kó tán nínú ọkọ̀ mi kí n tó ra epo sí i. Bí mo bá ń jáde, n ó ra epo sí ọkọ̀ mi. Bó ti lè jẹ́ pé epo ṣikú nínú ọkọ̀ mi, mi ò fẹ́ràn kí epo kó tán nínú ọkọ̀ mi rárá kí n tó ra epo sí i. Ìgbà kú gbà ni mo máa ń ra epo sí ọkọ̀ mi. Mo lè rà á ní òwúrọ̀, mo lè rà á ní ọ̀sán, mo lè rà á ní àṣálẹ́. Mo máa ń fẹ́ kí epo kó máa wà nínú ọkọ̀ mi. Ìgbà kú gbà lórè kóòrè ni mo máa ń ra epo sí ọkọ̀ mi.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ìgbà tí a má ń ṣeré ìbílẹ̀ nílé, nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. A ó wọṣọ òkè, a ó fi ìlẹ̀kẹ̀ sọ́rùn, a ó fi ìrùkẹ̀rẹ̀ sọ́wọ́, a ó wá máa kọrin, a máa jó, àwọn àgbààgbà ilé ìwé wa wọn sì máa ná wa lówó. Pàtàkì jùlọ, ọmọ tí ó bá mọ̀ ọ́ jó jùlọ, mo fẹ́ràn si áà tí máa ṣe eléyìí. Nígbà kúgbà tí mo bá sì ti rántí, a máa mú inú mi dùn.

Mo ti fún un ní ẹ̀jẹ̀ rí nígbà tí ìkan lá lá awọn ọmọ ìyá mi tí ó tẹ̀ díẹ̀. Àwọn dókítà wọ́n sì yẹ ẹ̀jẹ̀ náà wò, wọ́n wò ó ṣe ó dára, ṣe ó bára mu, gbogbo àyèwò tó yẹ kí wọ́n ṣe wọ́n ṣe fún ẹni tó fẹ́ gba ẹ̀jẹ̀ àti èmi náà tí mo fẹ́ fúnni ní ẹ̀jẹ̀. Wọ́n yẹ̀wò wọ́n rí pé gbogbo ẹ ṣe péré péré, wọ́n sì gba ẹ̀jẹ̀ náà láti fún ọmọ ìyá mi ní ẹ̀jẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ létà fún àwọn ènìyàn. Tí wọ́n bá nílò ohunkóhun níbi iṣẹ́ mi, n óò kọ létà fún àwọn ènìyàn lórí nǹkan tí wọ́n nílò, àbí tí wọ́n bá fẹ́ ṣàlàyé ohunkóhun ní ohun tó ń yọ wọ́n lẹ́nu, àbí ohun tí wọ́n fẹ́ àtúnṣe sí, mo máa ń bá wọn kọ létà. Màá sí ṣàlàyé lẹ́kùn rẹ́rẹ́, ohun tí létà náà dálé lórí, àtọ̀ọ̀dọ̀ ẹni tó ti ń bọ̀, ọ̀dọ̀ ẹni tó ń lọ, àti ohun tó ń toun fẹ́, àti ohun tí wọ́n fẹ́ ki won ṣiṣẹ́ lé lórí nínú létà náà.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi iṣẹ́ ṣiṣẹ́ ni wípé a máa ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Ohun tí ó bá yé mi, n ó bí wọn, èyí tí ó bá yé wọn, àwọn náà ó bí mi. A jọ fọwọ́ wẹ ọwọ́ kí gbogbo iṣẹ́ kó lè lọ dédé. Mo sì máa ń ṣe sùúrù pẹ̀lú wọn. Ohun tó bá yẹ kí wọ́n mọ̀, n ó sàlàyé fún wọn; tí àwọn ò bá mọ̀, ohun tí èmi náà ò bá dé mọ̀, n ó sàlàyé fún èmi náà. A jọ máa ń ṣe sùúrù fúnra wa. Adẹ̀jọ máa ń fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ilé iṣẹ́ kó lè máa tòrò, kó lè máa lọ dédé ní gbogbo ìgbà.

Èdè wo ni mo fẹ́ kọ́? Èdè tó wù mí láti kọ́ ni èdè Faransé. Mo fẹ́ràn èdè Faransé láti kọ́ torí a lè jẹ́ kí ìmọ̀ mi kó kúnsí, a lè jẹ́ kí òye mi kó tùn jínlẹ̀ sí, a tún lè fún mi láǹfààní láti tànká nínú ìmọ̀ àti nínú iṣẹ́. Nítorí tí mo bá mọ èdè Faransé, n ó lè máa fi Faransé ṣiṣẹ́, n ó sì bá àwọn Faransé ṣiṣẹ́ tàbí kí n máa fi èdè Faransé sọ̀rọ̀ fún àwọn tó gbọ́ Faransé.